Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò tuntun jẹ́ nǹkan tí ènìyàn gbọdọ̀ mú wá nígbà gbogbo àti lóòrèkóòrè. Ọ̀nà púpọ̀ wà tí ènìyàn ti lè mú èrò tuntun wá ní ayé òde òní. Ẹ̀rọ ayélujára jẹ́ ọ̀kan nínú wọn tí ènìyàn ti lè mú èrò tuntun wá.

Nígbà wo ni ènìyàn má n sunkún? Ẹ̀nìyàn má n sunkún nígbà tí inú ènìyàn bá bàjẹ́ àbí tí ènìyàn bá ṣe ǹkan tí ǹkan yóò bá yọrí sí rere. Ènìyàn má n sunkún fún ọ̀pọ̀lọpọ̀ ìrẹ́dì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmójúwùwò, mo máa ń wo àwọn sọfitwe mi dára dára kí n tó fi sí orí ẹ̀rọ ayárabíàṣá mi nítorí pé tí mi bá ṣe àmójútó rẹ̀ dáradára wọn lè kóba ẹ̀rọ ayárabíàṣá mi.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Mo sì máa ń ṣe ìtọ́jú rè lóorèkóore. Mo máa ń gé, mo máa ń fi òróró ìpara pa kó lè má a dán, mo sì máa ń fọ̀ nígbà gbogbo. So bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mò ḿá ń mu omi lójojúmọ́. Mò ḿá ń mu omi nítorí pé àwọn dókítà onímọ̀ òògùn èyìnbo sọ wípé ó dára kí ènìyàn máa mu omi nígbà gbogbo àti lóòrèkóòrè. Ó dáa fún ara, ó sì dáa fún gbogbo àwọn àgọ́ ara.

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀? Ọ̀nà ti pò ní ayé òde òní ti èèyàn fi lè bá oníbàárà sọ̀rọ̀, ẹ̀rọ ayárabíàṣá ó jẹ́ kan nínú wọn. A sì máa ń pera lórí fóònù lóòrèkóòrè láti sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó láta. Ata dáa lára àmọ́ kò gbọdọ̀ pọ̀ jù. Tó bá pọ̀ jù kò da. Àmọ́ tó bá wà ní ìwọ̀ntúnwọ̀nsì, ó dáa lára, ó ṣiṣẹ́ gidigidi lára. Ata ó ní nǹkan tó ń ṣe lára.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ọtí ẹlẹ́rìndòdò jẹ́ nǹkan tí àwa ọmọ Yorùbá fẹ́ràn jù, pàápàá jùlọ ẹmu funfun. A máa ń mu nígbà tí a bá ń ṣe nǹkan àjọyọ̀.

Kí ni ó máa ń mú mi rẹ́rìn-ín? Ǹkan pò lọ̀pọ̀lọ̀pọ̀ tó máa ń mú mi rẹ́rìn-ín. Tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí tí mo wà pẹ̀lú àwọn ará àdúgbò mi tí a bá ń sọ̀rọ̀ ju mi tóro oro, ó lè mú mi rẹ́rìn-ín.

Ní ìgbà wo ni ó yẹ kí ènìyàn pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀? Kò sí ìgbà tí ènìyàn ò lè pàdé àwọn ọ̀rẹ́. Àkókò iṣẹ́ wà, àkókò eré náà sì wà. Àkókò eré ènìyàn lè pàdé àwọn ọ̀rẹ́, kárẹ́rìn papọ̀, ká sì jọ fọ̀rọ̀ jọ́ òmi tó rọ orọ̀.

Ṣé o máa n bínú nígbà tó bá wà nínú ọkọ́? Nńkan tó lè mú ènìyàn bínú nínú ọkọ̀ pọ̀ jọjọ. Nígbà tí àwọn èèyàn bá n rojọ́ àbí tí àwọn èèyàn bá n ṣe ohun tí ò yẹ kí wọ́n ṣe. Àwọn ìdí èyí ó lè mú kí ènìyàn bínú tí ènìyàn bá wà nínú ọkọ̀

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀. Ṣíṣe ètò dára, ó máa ń jẹ́ kí ǹkan lọ dédé, ó sì máa ń jẹ́ kí ẹ̀yàn ní àṣeyọrí ní gbogbo iṣẹ́ tí ènìyàn bá ń ṣe. Ṣíṣe ètò dára lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni etí mi dára, ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo bá wò ó nínú gíláàsì àti tí mo bá jáde mo má n ṣe àmójútó rẹ̀, mo sì má n wò ó dáadáa, mo má n fọ̀ o, mo sì má n fi òróró pa.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, àmọ́ ní ìgbà míràn mo máa ń ṣiṣẹ́ ní àbọ̀. Nítorí pé iṣẹ́ kọ́ ni owó, ènìyàn gbọ́dọ̀ fi opolo ṣe iṣẹ́ nígbà mìí.

Bẹ́ẹ̀ni, mo ma n tèlé òfin ìyara ọkọ̀ àti gbogbo òfin ọju pópó. Ta ba tèlé òfin ọju pópó, ìjàmbá ọkọ̀ kò ní ṣẹlẹ̀ àbí kó dínkù. Ìtẹ́lé òfin ṣe pàtàkì.

Iṣẹ́ àkànṣe àti ṣíṣe ètò rẹ̀ ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ènìyàn lè ṣe iṣẹ́ àkànṣe nípa níní ìlànà àti níní ètò ta bá ṣe ìlànà àti ètò ta bá ṣe tẹ̀lé wọ́n.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwé. Aṣọ wíwé, ó ma ń jẹ́ kí ènìyàn ní aṣọ tí ó wọ̀ ní ìgbà tí ó bá ní bóyá bí ìpàdé àbí ètò àkànṣe. Aṣọ wíwé dára.

Kò sí bí ènìyàn ṣe mọ ọkọ̀ wà tó, yóò ṣe, yóò sì kojú ìdènà ọkọ̀ lóòrèkóòrè. Àmọ́ bí èèyàn bá ṣe ń ṣèròngbà sí i ni yóò sọ bí èèyàn ṣe jáde kúrò nínú ìdènà ọkọ̀ si.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa owó pamọ́. Tí ènìyàn bá fi owó pamọ́, ó dára ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé, ìjọ tí èyàn bá fẹ́ lo owó àbí tí owó bá sáfẹ́rẹ̀, èyàn lè lo owó tèyàn kó pamọ́.

Ẹ̀rù mi fún ọjọ́ iwájú pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀, ó sì dára gidigidi láti di ẹni ńlá, láti di ẹni iyì, láti tọ́jú àwọn mọ̀lẹ́bí, tọ́jú ará. Ẹ̀rù yìí pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Tójó bá rọ̀, mo ní àgbàlá tí mo ti máa ń gba omi òjò sí. Omi òjò dára lọ́pọ̀lọpọ̀. Ó mọ́, ó sì tùtù, ó sì ṣe é mu. Omi òjò dára lọ́pọ̀lọpọ̀.